Mo fẹ́ràn láti má a lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Bí a ti máa ń lo àkókò papọ̀ ni kí a jókòó sí yàrá, kí a ṣeré, kí a sọ̀rọ̀, kí a wo amóhùnmáwòrán, kí a gbọ́ orin, kí a ṣẹjo.

Kíkí èdè gẹ̀ẹ́sì ni gbígba ọwọ́. Ní ilẹ̀ Yorùbá, ìdọ̀bálẹ̀ ni a máa ń dọ̀bálẹ̀ tí ènìyàn bá jẹ́ ọmọkùnrin àbí kí ènìyàn kúnlẹ̀ bí ó bá jẹ́ obìnrin. Ṣùgbọ́n ní ti ilẹ̀ èdè gẹ̀ẹ́sì alákọ̀wé, a máa gbọ́wọ́ bí a bá rẹra ẹni.

Bí a bá fẹ́ tọrọ àforíjì, a á sọ wípé kí ènìyàn náà má bínú, a á wípé má bínú fi orí jí mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bó jẹ́ àgbàlagbà tí ó jú ni lọ ni, a á fi ìdọ́ba lẹ̀ síi, bó jẹ́ ọmọkùnrin, a á sì fi ikún lẹ̀ síi bí a bá jẹ́ ọmọbìnrin.

Ní ilẹ̀ Yorùbá, àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni a ń pè ní ìgbàgbọ́ àbáláyé. Irú àwọn ìgbàgbọ́ àbí ẹ̀sìn báyìí ó wọ́pọ̀ ní àárín àwa ọmọ Yorùbá. Nítorí náà bí ènìyàn bá jẹ́ ọmọ Yorùbá, ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn àtọwọ́dọ́wọ́ àbí ẹ̀sìn àbáláyé.

Oríṣìíríṣìí oúnjẹ ni ó wà tí mo máa ń jẹ lọ́sàn-án. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìrẹsì àti dòdò ni mo fẹ́ràn láti máa jẹ. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn, mo máa fẹ́ràn kí ń jẹ ẹ̀wà àti búrẹ́dì.

Bí mo bá wà nínú ìlà tí mo fẹ́ lo àkókò, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń ṣe. Ní ìgbà míràn, màá maa wà lórí íńtánẹ́ẹ̀tì, ní ìgbà míràn mo lè ka ìwé, ní àwọn ìgbà míràn mo lè gbọ́ orin, ní àwọn ìgbà míràn mo sì lè máa ṣe eré lórí fóònù.

Jíjeun nínú ọkọ̀ wọ́pọ̀ ní ìgbà súnkẹrẹ fàkẹrẹ. Tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà ní ìgbà tí mo bá ń wa ọkọ̀ bọ̀ láti ibi iṣẹ́ ní alẹ́, màá ma ra oúnjẹ lọ́wọ́ àwọn tí ń ta ọjà ní ojú títì. Ni àwọn ìgbà yìí, a máa jẹ oúnjẹ nínú ọkọ̀.